Mo máa rántí àwọn ọ̀rọ̀ asíná mi, bí i pé kí n dání kan dúró, kí n dání kan jòkó, kí n bẹ̀rẹ̀ sí ní máa ronú àwọn ọ̀rọ̀ asíná mi. Bí è àwọn bí mo ṣe máa ń ronú àwọn ọ̀rọ̀ asíná mi ni èyí. Nípa dídádúró àti nípa dídájòkó láì má sì ẹnikẹ́ni ní ọ̀dọ̀ mi. Bí mo ṣe máa rántí àwọn ọ̀rọ̀ asíná mi ni èyí.

Kí ni o máà ń ṣe nígbà tí o bá n sìn? Àwọn ǹkan tí mo ba mo máa ń ṣe nígbà tí mo bá sìn ni àwọn bí pé kí n máa wo àwòrán, àwọn kí n máa wo àwọn ǹkan tó ń lọ ní orí àwọn ẹ̀rọ ayélujára bí ajere. Àwọn ǹkan tí mo máa ń ṣe ni èyí.

Ṣé o máa ń ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo máa ń ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Pàápàjùlọ tí mo bá ń jẹ àwọn oúnjẹ bí i oúnjẹ aláta. Mo má a mú àwọn omi lórísìíríṣìí. Pàápàjùlọ tí mo bá ń jẹ àwọn oúnjẹ bí i oúnjẹ aláta. Màá dẹ́rì wípé mo gbádùn oúnjẹ mi dáradára.

Ṣé o máà ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni mo máà ń ṣiṣẹ́ ní àti ilé. Ni ọ̀pọ̀ ìgbà, iṣẹ́ àti ilé ó dára púpọ̀ nítorí wípé o fi ẹni lọ́kànbalẹ̀. Àwọn wípé a ń sáré kòókòó jánjàn owó ọkọ̀ àti gbogbo ẹ́ kò ní sí nínú rẹ̀. Ìdáhun mi ni pé bẹ́ẹ̀ni mo máà ń ṣiṣẹ́ láti ilé.

Báwo ni o ṣe má n ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Mo má n ṣètò àwọn iṣẹ́ àkànṣe nípa wíwo àwọn nǹkan mìíràn tí mo lè gbà ṣe àwọn iṣẹ́ yìí. Bí i pé kí n wo orí ẹ̀rọ ayélujára bí àjere kí n sì wo àwọn nǹkan lórísìíríṣìí tí mo lè gbà ṣe àwọn iṣẹ́ yìí. Bí mo ṣe má n ṣètò àwọn iṣẹ́ àkànṣe nìyí.

Omi tí o máa ń mu lójoojúmọ́ pọ̀ tó- omi ti mo maa n mu lojojumo maa n po to two litres, ìwọ̀n lításì méjì. Àwọn omi yìí nítorí pé mo fẹ́ràn láti máa mu omi lọ́pọ̀lọpọ̀. Jù bẹ́ẹ̀ lọ, lọ́pọ̀ gbà máa maa mu tó lítà mẹ́ta méjì. Ṣùgbọ́n omi tí mo máa ń mu tí mo rí pé dájú, mo mu tó bẹ́ẹ̀ ohun ní lítà méjì.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lọ́jojúmọ́? Ìgbà tí mo máa ń wo ojú àwòrán, bóyá nígbà míràn, ìgbà méjì, ìgbà míràn dẹ tù ré mo tún lè lo ojú àwòrán bí ìgbà mẹ́ta. Ìgbà míràn dẹ tù ré mo lè má rí ààyè rárá láti wo ojú àwòrán torí pé wíwo ojú àwòrán kò fún mi ní owó kan kan.

Ṣé o wọ gíláàsì? Rárá o, èmi ò wọ gíláàsì. Nígbà míràn dere mo ma ń wọ gíláàsì tí mo bá rí wípé àbí mo se ń wo àwòrán ní ojú kọ̀ǹpútà mi, o ti fẹ́ pọ́ jù, màá ma wọ ojú gíláàsì nígbà kan kàn ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ ojú gíláàsì.

Ṣé ìbáṣepọ̀ rẹ pẹ́ orí ìṣe, báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ò dán mọ́rán mọ́rán nítorí wípé mo má n ṣe iṣẹ́ mi déédéé. A ò dẹ̀ ní ohunkóhun tí a jọ ń fà mọ́ra wa lọ́wọ́. Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí isẹ́ mi ò dá mọ́rán mọ́rán.

Ṣé o máà ń jẹ oúnjẹ tó lẹ́rò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lẹ́rò fún ìlera. Jí jẹun tí ó lẹ́rò fún ìlera ó dára púpọ̀púpọ̀ nítorí a máa jẹ́ ká máa mọ bí ìlera ara wa ó ṣe ń lọ. Kì í ṣe pé kákan jẹ oúnjẹ kan ta rí lásán. So idáun mi nipẹ́. Bẹ́ẹ̀ni, mo ma n jẹ oúnjẹ tó lẹ́rò fún, lẹ́rọ̀ fún ìlera.